Ah! Sé mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Èmi kò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Èmi gbàgbọ́ nínú ìgbàgbọ́ tó yanra ti, tó sojúlówó, tó ṣe gbòógì, kì í ṣe èyí tó wá láti àtọwọ́dọ́wọ́. Nítorí pé ìgbàgbọ́ táiye kò gba Kehinde là.